Bẹ́ẹ̀ni mo máà ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́, pàápàá jùlọ tí mo bá wà níbi tí ariwo wà. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ máa ń jẹ́ kí n lè gbọ́ ọ̀rọ̀ ó sì máa ń jẹ́ kí n lè sọ̀rọ̀ bó ṣe tọ́ àti bó ṣe ẹ́, so that ẹni tí mo bá ń bá sọ̀rọ̀ yóò lè gbọ́ mi dáradára.

Ìbéèrè yii jẹun tí ó ṣe bákan ni ara mi tutù nítorí pé oyè ọjọ́ tí mo máa ní fún ìsinmi ní ọdọọdún mi ò lè kà. Ó ní láti jẹ́ bí ọdún náà bá ṣe jẹ́ ni ara mi ló máa sọ irú oyè ọjọ́ tí mo lè ní fún ìsinmi ní ọdọọdún.

Ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ peni pín sí ọ̀nà bí mẹ́ta. Ìparí ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ tí ó jẹ́ pé màá fi ń se iṣẹ́ ilé, màá fọ aṣọ mi, màá dẹ̀ fọ̀ tí ọmọ, màá fọ̀ ti ọkọ, màá tún se oúnjẹ, pàápàá júlọ mó màá ń lọ sí ọjà ní ìparí ọ̀sẹ̀ láti ra oúnjẹ tí mó ní sí ilé.

Mi o kin sùn ní ọ̀sán nítorí pé ọ̀sán jẹ́ ìgbà tí mo máa ń wà ní ẹnu iṣẹ́ òwò mi, kò sí ààyè fún mi láti sùn. Àfi tó bá jẹ́ ìgbà tí mo wà nílé, bóyá ara mi ò lé ṣàbí ó ní nǹkan tí mo fẹ́ ṣe nílé ló lè mú mi sùn. Bibẹ̀ kọ̀, kò sí ààyè fún mi láti sùn ní ọ̀sán.